Rárá o, mi ò ní àwòrán lára nítorí wípé nínú ẹ̀sìn mi wọn ò gbà kí a máa ní anything tó jọmọ́ àwòrán ní ara. Àmọ́, ó wù mí, ó wù mí látọkan láti gbà láti yà sí ara mi, tó bí ó máa ń fà mí kò kí ń fà á torí oríṣiríṣi lánàá ni. So, mo máa ń, mo like kí tẹ́lẹ̀ èyí tí ó bá fine tí máa tie ní, mo fẹ́ yà sí ara mi. Èyí tó bá fine yẹn gangan ni mo fẹ́ yà. Mo ò dẹ̀ fẹ́ jẹ́ kí èyí tó yẹ pé èèyàn máa rí mi, ó máa, wọn a máa bẹ̀rù rárá, kán máa bẹ̀rù, o kan máa dà bíi pé mo ní tattoo ní èdè ìgiilìṣì lára mi. So yeah, mo wù mí kí i ní àwòrán yẹn ní ara lẹ́yìn àsìkò tí ó bá wù mí, tó bá dé inú ọkàn mi pé kí ni là ń bọ̀ lárá. But Láṣìkò tí mo wáyi kò sí àwòrán kankan ní ara mi, bẹ́ẹ̀ ni o.

Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni o, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni mo fẹ́ràn láti jẹ ju because ó rọ̀ lẹ́nu, ó dẹ̀ di oríṣiríṣi èròjà tó ń ṣe fún aàrá bí vitamin. Ó ní oríṣiríṣi nǹkan. Ṣàdẹ́ bí wọ́n ṣe máa ń ṣe tá ń òbí mi ṣe máa ń ṣe, ó máa ń gún mi lórí, ó máa ń dùn. Especially tí wọ́n bá, tí wọ́n bá mix è papọ̀ mọ́ ẹ̀gúsí. Ẹ̀fọ́ yẹn máa yọ dáadáa lórí rẹ tí wọ́n bá míx è pọ̀mọ́ abí ẹran, tí wọ́n bá mí sè rẹ̀, tí wọ́n bá mí sè dé mọ́, tí wọ́n fi edé náà sè, tí wọ́n bá sè, òórùn rẹ̀ máa ta sánsán sí mi lára, sí mi ní imú. So ẹ̀fọ́, ẹ̀fọ́ dùn, ẹ̀fọ́, ẹ̀fọ́ dùn. Ohún ti ni mo fẹ́ràn jù nínù gbógbó àwọn ọbẹ̀ ju, òun ni mo fẹ́ràn, ẹ̀fọ́ gàngàn gàngàn. Ohun gẹ́gẹ́ ni nǹkan tó, tó dùn jù nínú gbogbo àwọn ọbẹ̀ tí wọ́n máa ń sè. Mo fẹ́ràn rẹ̀ gàn ni o, mo fẹ́ràn rẹ̀ gàn.

Rárá o, èmi máa ń jẹ ẹran dáadáa o. Èmi óò se ẹni tí kò kí ń jẹ ẹran. Èmi máa ń jẹ ẹran dáadáa, dáadáa. Oríṣiríṣi ẹran ni èmi máa ń jẹ. Àmọ́ mo kì í jẹ ẹran ẹlẹ́dẹ̀, mo kì í jẹ ẹran ẹlẹ́dẹ̀, mo láì, mo sì kí ń jẹ ẹran ajá. Gbọ to bá jẹ pé títí màlúù ni, bó ṣe tẹ ẹran ni, bó ṣe òbúkọ ni, bó ṣe títí àgùntàn ni, kò sí ẹran táà le jẹ, ẹran ni ẹran jẹ́. Ẹran dè ní nǹkan tó máa ń ṣe wá, tó ní protein ní inú. So, ó máa ń jẹ́ kí, ààlàáfìá dé bá ara náà nítorí oríṣiríṣi, ẹ, protein ló wà. So, ẹran máa ń jẹ́ kí, because ó máa wà, ó máa wà yummy lẹ́nu, like ó máa ń dùn dáadáa lẹ́nu èèyàn. So bẹ́ẹ̀ ni, mo like ẹran, kí n máa jẹ ẹran. And then ó máa, eégún ó máa ń fún èèyàn ní calcium ni, ó máa ń fún àwọn ìwà ní calcium. So yeah, ó, ó good fún, ó dáa lára fún wa láti máa jẹ ẹran.

Bẹ́ẹ̀ni o, mo máa ń mu àwọn ohun mímu protein, mo máa ń mu wọn dáadáa because ó dáa fún ara. O máa ń fún yàn lágbára láti jí pépé lára kùtùkùtù tí yan bá n lọ sí ibi iṣẹ́. So mo máa ń mu dáadáa kí n lè bá wà okay tí n bá fẹ́ lọ ṣiṣẹ́ láàrọ̀ o. Because tó bá mu àwọn ohun protein, ọ má- ọ máa ń ní bí yan ṣe máa n rí lára tó. Ó máa fún mi ní, ehn, ohun gidi like ohun àlàáfíà gidi, ó máa fún mi ní energy gidi tí màá fi ṣiṣẹ́, ó máa fún mi lágbára gidi tí màá fi ṣiṣẹ́, then mo lè ṣiṣẹ́ for how long for fún ai mo iye ìgbà tí mi tie ni rántí. Ó ṣa dà, mo máa ń mu dáadáa, dáadáa mo máa ń mu gan-an ni. So ó sì dára mú gbogbo àwọn eeyàn kan máa mú. Yeah, protein da lara.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu omi lójoojúmọ́ gan-an, ìgbà mí máa ń mu kọ́ọ̀pù mẹ́rin, ìgbà mí máa ń mu kọ́ọ̀pù márùn-ún nítorí pé omi da ní ara. Omi, omi ṣe àǹfààní fún ara púpọ̀ ju. Kò kí n ko, ko, ó dá kì eyan mọ̀ mọ́ on tó máa ń jẹ́ kára jí pépé, ó dẹ̀ máa ń jẹ́ kí ẹ̀yàn náà ní agbára àti ṣe nǹkan. Omi dà gan lọ́pọ̀lọpọ̀. Omi dùn fi wẹ̀, omi dùn mímu, omi dùn láti fi ṣiṣẹ́. Omi, omi ó, ó jẹ́ nǹkan tó jẹ pé, ǹkan tí gbogbo àwọn ènìyàn láyé yi tó need á ti máa lò. To mo máa ń mu omi dáadáa torí dókítà mi náà sọ fún mi pé kí ẹyan na máa mú omi lóore kóòrè. So mo máa ń mu omi dáadáa, mo máa ń fi wà òkè, like mo máa ń fi ní agbára dáadáa ó máa ń jẹ́ kí ara mi jí pépé. So omi da lára gan-an ni. Tó oríṣiríṣi omi ló wà. Aláwon èyí tó jẹ pé wón ní minerals nínú òun da fún energy. Aláwon èyí tó jẹ pé ó, ó, ó, o wà fún mímu nìkan, òun da fún ago ara náà. Kò ṣi éyí tí ò dara fún ara. So mo máa ń mu omi dáadáa lójoojúmọ́.

Ah! Mo máa ń ṣe dáadáa o. Ó dáa, ó ti di ẹ̀ẹ̀, ǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́. So kò sí pé mo ní ìgbà kan tí mo fi ń ṣe rárá. Ìgbà tí mi kì í ṣe ni pé tó bá rẹ́ mi. Bẹ́ẹ̀ ni mo máa ń wá iṣẹ́ lọ torí mo gbọdọ̀ wá iṣẹ́. Owó ṣe kókó ní ilé ayé yìí. Mo gbọdọ̀ wá iṣẹ́ tí màá fi rí owó yẹn nù. Àdẹ́, bí ọmọdé ọ̀dọ́bìnrin tí mo jẹ́, mo ní láti ṣe iṣẹ́ nígbà èwe mi kí n tó máa fi enjoy tó bá yá. So mo kò-- mo tí ẹ máa ń rìn dáadáa, mo máa ń rìn wá fún iṣẹ́. Torí ẹni iṣẹ́ ni òògùn iṣẹ́. Kí ẹni ó tètè múra sí iṣẹ́ ni iṣẹ́ la fi ń dẹnu gíga. Bí a kò bá rẹ́ni fèyìntì bí ọ̀lẹ là á rí. So mo ò lè gbẹ́yìn tàwọn anybody àfi kí n múra sí iṣẹ́ tí mo fẹ́ ṣe. So mo ní láti wá iṣẹ́ lọ f- torí kí n lè bá a lówó lọ́wọ́, kí èmi náà lè bá a kúrò nínú ìṣẹ́. So bẹ́ẹ̀ ni, mo máa ń wá iṣẹ́ lọ lójoojúmọ́, lójoojúmọ́ sí i. Kọ́ lọ́run sí gbadura oni kálukú. Bẹ́ẹ̀ ni o.

Bẹ́ẹ̀ ni, mo máa ń fi pamọ́ sí orí cloud, torí ibi bẹ́ẹ̀ náà ló safe jù. Torí ibi bẹ́ẹ̀ náà ló safe jù. Mo máa ń fi pamọ́ sí orí cloud torí lórí fóònù mi tí mo ń lò, lórí ẹ̀rọ ayélújára tí mo ń lò nísìnyí, gbogbo nǹkan mi orí rẹ̀ lówà. So àwọn náà ni ibi tí wọ́n ṣe cloud sí, orí ibi bẹ́ẹ̀ ni mo máa ń kó àwọn faíìlì mi sí. Because ó wúlò fún mi dáadáa torí mo lè rí bí access ẹ lásìkò, mo lè rí bí rí lásìkò láìṣẹ́ pé mo ní kí ẹ̀yàn kan bá mi, bá mi ṣẹ́, bá mi send rẹ̀ lórí, lórí ilé. So mo lè rí bí access máa fi lè tan ìntanẹ́ẹ̀tì mi, máa fi lè tan data mi, tí máa fi lè tan, máa rí bí rí access. So ó wúlò fún mi, orí rẹ ni mo máa ń save púpọ̀ jù sí. Ó dẹ̀ da láàárin, gbàdúrà fún mo, mo wo àwọn, àwọn èèyàn kan wọ́n máa save rẹ̀ torí nǹkan gidi ni àwọn, àwọn tẹkinọ́lọ́jì tí wọ́n ṣe fún wa, nǹkan gidi ni wọ́n ṣe fún wa. So mo máa ń lòó dáadáa lóòrèkóòrè, ojú júmọ́ tẹ́ni sì kó lóòrèkóòrè. Mo máa ń lò often, very often, mo máa ń lò gan-an ni.

Ó máa ń wọ ago méjì, máa ń wọ ago méjì bẹ́ẹ̀ni because nítorí wípé tí mo bá ń lọ, mo máa pàdé ìdádúró díẹ̀ lọ́nà. Kí n tó dé ibi tí màá ti wọ mọ́tò, ó máa ń pẹ́, ó jìnnà sí ilé mi torí màá ṣẹ̀se gbé, eh, ọ̀kadà àbí kí n wọ mọ́tò dé ibi bẹ́ẹ̀ náà ni. Àmọ́ tí n màá tún ti dé ibi tí màá tún tin wọ mọ́tò, ìrìn yẹn o ni pé kí n tún bá mọ́tò ni ibi bẹ. Láti ilé mi dé ibi tí ń ti wọ mọ́tò, ó tó, ẹm, ọgbọ̀n ìṣẹ́jú kí n tó dé ibi bẹ. So láti ibi tí màá ti wọ mọ́tò dé ibi tí mò ń lọ, tí ò bá sí any ìdádúró kankan ní ojú ọ̀nà, màá lo, a, wákàtí kan. But tí ìdádúró bá wà, màá lo wákàtí kan àti àbọ̀. So gbogbo ẹ gbogbo ẹ owá pajú dé sí wákàtí méjì ni mo máa ń lò.

Mo máa ń lo, ọ̀pọ̀ ayeludara Facebook, TikTok, WhatsApp àti Twitter. Mo máa ń lo àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn. But eyìí tí mo nífẹ̀ẹ́ sí jù ni, Twitter tí àwọn èèyàn ń pè ní X báyìí. So òun ni mo máa ń lo jù. Ṣé ewa rí eyìí tí wọ́n ń pè ní Instagram tí wọ́n ń pè ní IG, èmi ò kí ń lo ìyun torí mi ò mọ ọwọ́ rẹ̀. Àmọ́ èyí tí mo like jù nínú, èyí tí mo fẹ́ràn jù nínú wọn ni Twitter. Óhòun ni ó yára àti gbé ìròyìn kíákíá. Ó sì yára láti sọ nípa rẹ̀ lórí ibi bẹ̀yẹn kíákíá àti tètè parí rẹ̀ kíákíá. And then ó máa ń fún àwọn èèyàn ní, visibility tó pọ̀ jù. Like ó máa jẹ́ kí àwọn èèyàn tètè rí nǹkan tí wọ́n bá ń fẹ́ ní orí ibi bẹ̀. So orí ibi bẹ̀ lèmi máa ń lo jù sí. Mio fi bẹ́ẹ̀ lo WhatsApp àti Facebook, though mo wà lórí àwọn yẹn náà, but Twitter yẹn lèmi máa ń lo jù.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń sọ, wọ́n ní "ẹni béèrè ọ̀nà ló mọ̀ ọ̀nà, ẹni béèrè ọ̀nà ni ò fẹ́ sọnù". Èmi máa ń bèrè ọ̀nà o torí ò lójú ibi tí mo mọ̀ ní around ibi tí mo wà yìí. Ṣo èmi máa ń bèrè ọ̀nà kí n má lè sọnù torí tó bá sọnù, ó máa pẹ́ kó tó rí ẹni tí yóò tún sọ ojú ọ̀nà mi fún ẹ. Waa dẹ́ ti náwó, wa ti nará, ọ maa ti dàámú. So èmi máa ń bèrè ọ̀nà kí n má lè sọnù torí mo, torí pé mo mọ ìbi bẹ̀ dáadáa, náà ló jẹ́ kí máa bèrè ọ̀nà. Mo máa ń bèrè ọ̀nà dáadáa o, ẹ́, n ǹkàn lé gbà kí n sọnù lójú kan. Torí tó bá bèrè ọ̀nà, bó ló ṣe fẹ́ dé ibi tí o fẹ́ lọ gan-an ṣẹ̀. O wọ́ àwọn tí mo sì máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn onímọ́tò àbí kí n bèrè lọ́wọ́ àwọn tó ń ta ọjà ní side ibi tí mo bá ń lọ, níbi tí mo bá ń lọ kí n má bí wọ́n ní ọ̀nà l'ẹ́yọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. Kódà mo máa tún bèrè ọ̀nà lọ́wọ́ àwọn bí èèyàn mẹ́ta fún, ẹ́, àrídájú ibi tí mò ń lọ dáadáa kí n má lè sọnù. So èmi máa ń bèrè ọ̀nà o, mo máa ń bèrè ọ̀nà dáadáa.

Máa ń ṣàyẹ̀wò rẹ̀ lójoojúmọ́ torí àwọn message mi wà tí ó wọlé tí mo gbọdọ̀ wo. So mo máa ń ṣàyẹ̀wò email mi yẹn lójoojúmọ́, màá dé ẹ wò wọ́n finifini dáadáa. And then àwọn mí wà tí ò ní wúlò fún mi tí màá ní mo fẹ́ delete dáná, màá ní mo fẹ́ yọ wọ́n kúrò. So mo máa ń ṣe wọ́n dáadáa, mo máa ń chẹck ẹ, mo máa ń wo dáadáa lójoojúmọ́, mo máa ń ṣàyẹ̀wò rẹ̀ dáadáa dáadáa. Kí àwọn message tó, tí àwọn èyí tí ó wọlé tí ó wà important sí mi, tí ó jẹ́ èyí tó ní kì mí, mo máa ń wo wọ́n dáadáa kí wọ́n lè, kí wọ́n lè tì ǹkan mi tí ó pa mi lára. Mo máa ń chẹck ẹ dáadáa bí lójoojúmọ́, ó jóojúmọ́. And then mo máa ń like kí email mi kó wà ní tito, kó wà ní tito. Ti àwọn èyí tó wà important àti àwọn èyí tí kò wà important, mo máa ń like kì ń fin wọ́n sí tito finifini, so mo máa ń wò wọ́n dáadáa.

Bẹ́ẹ̀ni, ó wù mí lọ́kàn láti fẹ iṣẹ́ mi lójú sí ìlú mìíràn, àmọ́ ayé re o tí yọ. Torí èyí tí mo ṣe lọ́wọ́ gan, èmi náà ò tí bẹ gbe dáadáa, kò tíì ṣe dáadáa. Gbogbo igba ní mo fẹ́ fẹ́ sí ìlú mìíràn, àmọ́ ó wà nínú àwọn ǹkan tí mo fẹ́ ṣe, ó wà nínú gbogbo àwọn ǹkan tí mo rò pé kì n ṣe. Àmọ́ ṣé ẹ mọ̀ pé dìẹ̀dìẹ́ ènìyàn máa ń to ǹkan. Ki nkan máa lọ bẹ́ sí láìní ibi tí mo gbójú lé. So that ǹkan tó fà á tí mo fi, tí mo fi ìfẹ́ ṣe ni yẹn, bọ̀ ó wà nínú àwọn ǹkan tí mo fẹ́ ṣe. Ẹ dé ẹ mọ̀ pé ènìyàn ó ṣe ìwádìí tó dájú nínú ìlú mìíràn tí mo fẹ́ lọ náà. Yóò ní àwọn ǹkan tí mo máa ṣe tí màá fi ní mo fẹ́ lọ dá iṣẹ́ mi síbi bẹ̀. So àwọn kíní yen, mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe, bọ̀ ó sì wù mí kí n ṣe, àmọ́ mo máa ṣì máa ṣe tó bá ti dá mi lójú pé mo fẹ́ ṣe.

Ọdún tó kọjá ni mo kẹ́yin gun ọkọ̀ akẹ́rù torí mo ń lọ sí láti ìlú mi wá sí ìlú mi, bíbẹ̀ ni mò ń lọ. Só ìgbà yẹn ni mo kẹ́yin gun ọkọ̀ akẹ́rù. Hmm, mo kóju oríṣiríṣi nǹkan ní, ẹ, ẹ, ní ọ̀nà nígbà tí à ń bọ̀. Alákọ̀kọ́, a bọ́ sí àárín àwọn trailer tó tóbi, àwọn ọkọ̀ gbàngbà tó tóbi, íbibẹ̀ ni ọkọ̀ mi, ọkọ̀ ti wá ti takú. To jepé àrín wọn ganga ni. Ta bá dúró láàárin, ta wa láàárin, tí mọ́tò bá ń bọ̀ wájú wa ni yóò dáa jù kọ. Tí mọ́tò bá ń bọ̀ lẹ́yìnna wájú wa ni yóò dáa jù kọ. So, àrín gangan láàwa. So, ẹ̀rù bá gbogbo ènìyàn àti pé mọ́tò yẹn náà kò tún wá gbádùn. Ọlọ́kọ̀ tó dẹ́ẹ̀ wá mọ́tò yẹn, ó mọ pé, ẹ, mọ́tò òun kò gba dún to ye kó ṣe àyẹ̀wò gbogbo mọ́tò òun, kò ṣe àyẹ̀wò rẹ̀. Nǹkan ko gbogbo wá sí ọkọ̀ ni, ó ní kí a máa lọ. Ẹ́! Ọmọ ọjọ́ burúku éèṣù gbó mi mú ni. Torí ẹ̀rù bà mí, ẹ̀rù bà mí, ẹ̀rù bà mí gáán-án ní. Àmọ́ ọjọ́ yẹn ni mo ti gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn.

Oúnjẹ méjì ní mó mọ̀ báà sé ń ṣe dáadáa, bí i sẹ̀mọ́ àbí káà ṣè, ìrẹsì àti ẹ̀wà. Tí ẹ bá fẹ́ ṣe sẹ̀mọ́ lẹ́yìn kí ẹ gbé ómí lé náà, tí á bá gbé ómí lé náà, a máa mú sẹ̀mọ́ díẹ̀, a máa fi pápó tẹ̀ rẹ̀ díẹ̀. Ẹ̀lọ́mi ò kí ń fi papẹ́tẹ̀, a máa fi papẹ́tẹ̀, èmi máa ń fi papẹ́tẹ̀ rẹ̀ díẹ̀. Màá wá fó ómí díẹ̀, màá fi ì ró wọn papọ̀, màá wá mú orógùn màá fi ì ró wọn kó fi kó má lè fí ní kókó nínú, ṣé o máa fi ìró wọn? So ómí tí mó bá gbé lé náà yẹn tó bá ti hó tán, màá ṣe ómí díẹ̀ kalẹ̀ ń bẹ, màá wá dá èyí tí mó fí papẹ́tẹ̀ yẹn, màá dà á sí. Tí mó bá ti wá dà á sí tí mo tí ró, màá wá fi í lẹ̀ kí ó jiná papọ̀ mọ́. Màá fi í lẹ̀ sórí iná, ó máa jiná ló jẹ́ kó máa sọ lókè. So tó bá ti wá rí pé mo ti rí pé kí nìyẹn ti jiná dáadáa, màá mú sẹ̀mọ́ tó kù, màá dà á sí, màá máa ro, màá máa ro tóbí màá rí pé gbogbo ẹ máa wá kí pápọ̀, everything màá wá kí pápọ̀, mó sì máa ń ró sẹ̀mọ́ nìyẹn. Àmọ́ tó bá ṣe pé ìrẹsì àti ẹ̀wà tí mo tún mọ̀ ń ṣe dáadáa, màá gbé omi lé náà, màá kọ́, màá gbé omi lé náà, màá wá da ẹ̀wà sí. A dè máa ní nǹkan tá a máa lò tá a máa dẹ ẹ̀wà sí náa, a máa fí ṣíbí onírin. Nítorí ó máa ń jẹ́ kí ẹ̀wà tètè rọ̀ ń bá mi. Ẹ̀lọ́mi ò kí ń máa ń lo káń, àmọ́ ṣíbí oní irin èmi máa ń lò. Bí màá ti tibọ inú omi, tí omi yẹn náà bá ti hó papọ̀ mọ́. So ó máa ń jẹ́ kí ẹ̀wà yẹn tètè rọ̀. Tí ẹ̀wà yẹn bá lè ti rọ̀, àwọn omi rẹ̀ ó máa ń dúdú, èmi máa ń da omi rẹ̀ nù, màá fomi mí, màá fi í sí. So màá jẹ́ kó mi yẹn hó papọ̀ mẹ́wàá, màá ti fọ ìrẹsì mi kalẹ̀. Bí màá ti fọ ìrẹsì mi kalẹ̀, màá da ìrẹsì mi lé orí iná náà. Nígbà tí omi yẹn bá ti hó, omi tí mo fi, tí mo dà sínú ẹ̀wà tún iná bá ti hó tó, màá da ìrẹsì sí, màá fi iyọ̀ sí, màá fí òhún kàn tó rí, ó ní ìdí, màá fi sí. So ó lè máa jiná. Tó bá lè ri jiná, ẹ̀lọ́mi ò kí ń dà, èmi máa ń dà ìrẹsì àti ẹ̀wà. So màá dà á só kó lè bá a dúró lẹ́ẹ̀ọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan, kò ní ṣe pé gbogbo ẹ máa wá fọ́pọ̀ àbí kó din. Yes, àwọn oúnjẹ méjèèjì tí mo mọ̀ ń ṣe dáadáa náà nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí wọ́n ṣe ń dá dúró torí máa dúró síwájú ọkọ̀ ni kò dẹ́ tún dájú dáadáa torí wèrè làwọn driver mi, làwọn driver mi ò kí wọn, àwọn awakọ̀ mi kò mọ̀ pé ìyẹn, ìyẹn ó ní di, wọ́n kí wọ́n dúró. So, mo máa ń dúró síwájú wọn ní, dá mi sometime, àmọ́ ìyẹn ò wa, eh, safe dáadáa láti dúró sí iwájú rẹ̀. So, mo fi bẹ́ẹ̀ ṣe ní ọ̀pọ̀lọpọ̀, wà, nínú kí n na ọwọ́ mi síwájú, kí n fọwọ́ dá wọn dúró lọ́kàn pé kí wọ́n dúró. Ẹni tó, ẹni tó bá wù ni ó dúró, ẹlòmíràn sì le máa dúró. So, mo fi bẹ́ẹ̀ ṣe ní ọ̀pọ̀lọpọ̀, wà, nínú kí n na ọwọ́ mi síwájú, kí n fọwọ́ dá wọn dúró lọ́kàn pé kí wọ́n dúró. Bi titi yen se ri, tori olosi lo po ju laarin awon awako naa, ki ma lo gba eniyan ti eniyan ba fe gbiyanju lati ran elomiran lowo beeni, bi emi se ma n da won duro niyen.

Bẹ́ẹ̀ni o, màá n ṣe yoga. Èmi máa ń ṣe yoga torí ó dáa fún, e ara, ó dáa fún ìlera ara dáadáa. Ẹ̀mí tẹ̀ máa ń ṣe dáadáa, ó ti wà nínú ẹ̀jẹ̀ mi pé tí màá ti jí láàárọ̀ kí n sáré ṣe, eh, exercise kékeré kí n sáré ṣe, ó dáa fún ara mi. To ri árà mi máa, ó máa ń le tí mo bá ti ṣe ní ọjọ́ kan. So mo máa ń ṣe yoga. Tí ó bá ṣe pé èyí tí màá máa bẹ̀rẹ̀ tí màá máa lòkè ni, mo máa ṣe. Ti o ba je pé èyí tó jẹ́ pé ẹ̀gbẹ́ kan ni màá fi dúró, màá ṣe. Tí ó bá ṣe pé èyí tí màá máa fi, eh, okùn, tí màá máa fi fò sókè ni, ìyẹn náà mo máa ń ṣe. Kò tí ẹ̀, so oríṣiríṣi tí e mi ò kí ń ṣe. Èyí tí kàn le ṣe ni pé mi ò lè gbé èyí tó ń pè ní dumbbell yẹn, mi ò lè gbé. Mi ọ dẹ̀, le fà èyí tó ní tyre yẹn. Bo bá ṣe pé àwọn bí lọ́ máa ń yoga ẹni, àwọn yẹn mo máa ń ṣe dáadáa. Mo máa ń ṣe àwọn yẹn dáadáa. Ó dáa fún ìlera ara. Ó jẹ́ ká máa wà ní, eh, ní dáadáa lákòókò. Ó dáa. Gbgbo àwọn nǹkan tí ò dáa náà, gbogbo e náà ló máa jáde ní ara èèyàn. So mo máa ń ṣe dáadáa fún ìlera ara tìtẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí etíkun. Mo máa ń lọ torí, ìbẹ̀yẹ̀n, mo máa ń lọ gba atẹ́gùn ibi bẹ́ẹ̀. Níbi bẹ́ẹ̀, ìgbà míì máa lọ wẹ̀ níbi bẹ́ẹ̀. Àlẹ́ẹ̀, àwọn èèyàn máa ń pọ̀ ní ibi bẹ́ẹ̀ dáadáa. So, a máa ń lọ ṣeré ní ibi bẹ́ẹ̀. A kọ́ máa lọ máa ń ní, ẹ fun, kí èèyàn kàn lọ ṣeré níbi bẹ́ẹ̀, kí èèyàn lọ, ẹ farabalẹ̀ níbẹ̀, kí èèyàn lọ relax níbi bẹ̀. So, mo máa ń lọ dáadáa lóòrèkóòrè torí iṣẹ́ tí mò ń ṣe, ó máa ń, ó máa ń jẹ́ kó rẹ́ mi. So, mo máa ní láti, mo máa fẹ́ láti jẹ́ kí ara mi wà okay before kí èèyàn toni èèyàn fẹ́ máa lọ sí ibi iṣẹ́ ní ọ̀sẹ̀ tó ń tẹ̀lé. So, gbogbo, gbogbo Saturday àti Sunday ni mo máa ń fi lọ fi gba a ẹ atẹ́gùn, mo máa fi lọ ṣeré ní ibi bẹ́ẹ̀. Àni àwọn èèyàn náà máa ń pọ̀ tó máa wà níbẹ̀. So, ó máa ń dùn. Ibi bẹ́ẹ̀yẹn máa ń, ó máa ń, ó máa ń jẹ́ kí ẹ̀rín pé ó máa rí àwọn kéékèèké tó ń ṣeré, ó máa rí àwọn àgbàlagbà tó ń ṣeré. So, life is so beautiful there, ó ayé dọ̀, ó dúnjẹ ní gbogbo ibi bẹ̀yẹn. So, bẹ́ẹ̀ ni, mo máa ń, mo máa ń lọ sí ibi bẹ́ẹ̀ dáadáa.

Eh, áápù tí mo máa ń lò jù ó wà láti orí, eh, ayélujára Twitter. Mo máa ń lo Chrome náà, mo dẹ̀ máa ń lo WhatsApp. Àwọn áápù mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni mo máa ń lò jù ní gbogbo àwọn áápù. Èyí tó tún wá fẹ́ faramọ́ ni email mi, mo máa ń lò ẹ̀ náà dáadáa. Àtàwọn áápù tí mo máa ń fi ń ṣe iṣẹ́, ohun náà ni mo máa ń lò tó bá mu owọ́ wa. So, mo fẹ́ ní gbogbo áápù tó ń bẹ lórí fóònù mi, kò sé èyí tí mo kì í lò, gbogbo wọn ni mo máa ń lò. But èyí tí mo máa ń lò jù, òhun náà ni ayélujára titi Twitter, òhun ni mo máa ń lò jù torí ibíbẹ̀ mo máa ń rí bí rẹ́rìn n bíbẹ̀, mo máa ń rí bí rí àwọn ọ̀pọ̀lọpọ̀ owo, information ní ibi bẹ. So, tó dẹ́ẹ̀ wá, tó níwúlò fún, ilé ayé èèyàn, mo máa ń rí lórí X dáadáa. So, òhun ni mo máa ń fi bẹ ló jù dáadáadáadáa torí pé oríṣìríṣì opportunity ni èeyan máa ń rí ní orí ibi bẹ. Mo máa ń lò ibi bẹ dáadáa. Eeyan de máa ń learn dáadáa ní ibi bẹ.

Máa ń gba ọwọ́ àwọn ènìyàn tan wọ́n bá nà sí mi pé wọ́n fẹ́ gba ọwọ́. Mo máa ń ba ọwọ́ wọn ni and then mo dé tún máa ń gba tẹ́lọmi ba ni òun fẹ́ ràn mí lọ́wọ́ ní nǹkan gidi, nǹkan dáadáa. Mo máa ń gba ọwọ̀ wọn torí ìgbà mí wà tó bá rẹ́ lọ́mi ni tipẹ́ tipẹ́ inú rẹ̀ lè dùn tó yẹ pé nǹkan fẹ́ ṣe, ó fẹ́ ba ọwọ́ wọn ni àbí ó fẹ́ dì mọ́ wọn tẹ́lo mi ó na ọwọ́ sí, so èmi máa ń gba ọwọ́ mọ ò kí ń yọ ọwọ́ kúrò. O ò kí ń sọ pé, eh, torí kíǹi kan kí wọn ni mo bá ọ, rárá o, rárá o. Torí mo rí as-- mo rí bíbọwọ́ as, ehm, bí tí ẹ̀ n bá ríra àyàn tipẹ́ tipẹ́ kí eeyan ni eeyan fẹ́ kíra eeyàn ni pẹ̀lú ìdùnnú. A lè ba ọwọ́ ìgbà mí, a lè dì mọ́ ara wa. Mo bíbọwọ́ ẹ ni, ó sábà máa ń pọ̀ ju, so mo máa ń ba ọwọ́ dáadáa dáadáa. So, bọ̀ tí wọ́n bá nà sí mi, tí wọ́n bá na ọwọ́ sí mi lẹ́mí náà máa ń ba, ṣùgbọ́n tí wọ́n ò bá ti lè na ọwọ́ sí mi mo kì í ba ọwọ́.

Mo fẹ́ràn ọjọ́ àìkú. Ní gbogbo ọjọ́ ninu oṣe, ọjọ́ àìkú ni mo fẹ́ràn torí ọjọ́ yẹn gangan ni àwọn òbí mi máa ń wà nílé dáadáa. Tójú máa pẹ́ àtàwọn ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi. So a máa ń sọ̀rọ̀, a máa ń ṣeré, a máa ń ṣàwàdà. Ìgbà mí, gbogbo wa o gberà wa jáde. A lọ sí cinema, a lọ wo fíìmù. Ìgbà mí, a lọ sílé ilé eré, gaming center, a lọ play game, àwọn ìtala tó ní fídíò, a lọ play rẹ̀. So ojú máa pẹ́, tó bá si ṣe pé ọ̀rọ̀ la fẹ́ sọ, ijọ́ àìkú yẹn náà ni gbogbo wa máa lójú máa ń pé tí wọ́n fi ba oníkálúkù sọ ọ̀rọ̀. Ànd then Ìgbà mí, tó bá ṣe pé oúnjẹ la fẹ́ sè, ọjọ́ àìkú yẹn náà ni gbogbo ojú ó pé gbogbo wa ó rí ara wa tá ṣàwàdà, tá rẹ́rìn-ín, tá ta bond dáadáa. So ọjọ́ àìkú yẹn is my owuni Ọjọ́ tí mo fẹ́ràn jù gán nínú gbogbo ọ̀sẹ̀. So ọjọ́ yẹn dẹ̀ ló dáa jù. Ìgbà mí a máa lọ fún ìsìn náà. So ọjọ́ àìkú náà ni a máa ń ṣe gbogbo ìyẹ́. So ọjọ́ yen nikán naá ni mo fẹ́ràn jù nínú gbogbo ọjọ́ ninu oṣe.

Dáadáa, mo máa ń kọ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Mo fẹ́ lóhun gan-an ni mò ń kọ́, ló ń kọ́ mi jù ní àwọn nǹkan kọ̀ọ̀kan tí mi ò bá mọ̀. Ohun ìjaridi tó lágbára ni íńtánẹ́ẹ̀tì jẹ́, so kò sí nǹkan tó wá lórí íńtánẹ́ẹ̀tì tí o ò ní rí, kó dà tó bá rí èyí tó jẹ́ èyí tó fẹ́ wá, ṣì tún rí àwọn mìn tí wọ́n ti fi sí tán, tán fún pé tóo o lè lo, tó o lè fi gẹ́tì nǹkan tí ò n wà. So mo máa ń lo íńtánẹ́ẹ̀tì dáadáa. Íńtánẹ́ẹ̀tì ni ayé, íńtánẹ́ẹ̀tì ni ayé. Íńtánẹ́ẹ̀tì is life. So mo máa ń lò ó dáadáa, dáadáa fún gbogbo nǹkan tí mo máa ń ṣe. Because gbogbo nǹkan tí mo máa ń ṣe gan-an orí íńtánẹ́ẹ̀tì náà ni mo ti máa ń ṣe. Bó bá sé pé mo fẹ́ save nǹkan náà, orí íńtánẹ́ẹ̀tì ni mo máa ti ń save rẹ sínú cloud. Bá yé pé mo fẹ́ download nǹkan náà, orí íńtánẹ́ẹ̀tì náà ni màá ti download rẹ̀. Bá yé pé mo fẹ́ upload náà, orí íńtánẹ́ẹ̀tì náà ni màá fi upload. So bó bá sì sé pé mo fẹ́ wo àwọn, ẹh, àwọn fi-fídíò kọ̀ọ̀kan náà, orí íńtánẹ́ẹ̀tì náà ni mo ti máa ń wo. Mo máa ń lo íńtánẹ́ẹ̀tì dáadáa, dáadáa, dáadáa. Mo máa ń lo íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì, mo máa ń kọ nǹkan dáadáa lórí rẹ̀.

Mo fẹ́ràn láti lọ wo bọ́ọ̀lù, ibi tí wọ́n máa tí ń wo bọ́ọ̀lù, viewing centre. Mo fẹ́ràn láti lọ ibi bẹ́ẹ̀. Lẹ́yìn ibi bẹ́ẹ̀ ni mo maa n, torí ibi bẹ́ẹ̀ ó máa ń wà lively, ó máa ń dùn. Vibe rẹ̀ máa ń dùn yàtọ̀ fún mi. So ibi bẹ́ẹ̀ ni mo máa ń like áti lọ ju, torí màá n lọ wo àwọn, àwọn ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù tan báa ń play bọ́ọ̀lù lọ́wọ́, tan báa ń gba bọ́ọ̀lù. So inú mi máa ń dùn tí mo bá, tí mo bá ń rí wọn. So ibi bẹ́ẹ̀ ni mo máa ń sábà máa ń lọ jù pé mo fẹ́ lọ gba afẹ́. So or tí mo bá fẹ́ lọ pariwo nígbà mi, or tí mo bá fẹ́ lọ ṣe àríyànjiyàn pẹ̀lú àwọn t'a jọ máa ń wo bọ́ọ̀lù nígbà mi. So ó máa ń dùn ba ṣe máa ń jọ ń sọ̀rọ̀, ta máa jọ ń sọ́fù sí ara wa, ó máa ń. Ibẹ̀ ni mo sá fẹ́ràn láti máa lọ jù torí ibi bẹ́ẹ̀ ni mo ti máa ń, ripe tí mo ti máa ń sọ̀rọ̀ ń gbà mí, mo sì máa ń ní mo fẹ́ pariwo dié, mo fẹ́ sọ nǹkan mi tó ń bẹ lẹ́nu. Ibẹ̀ mo tì máa ń gbàgbe àwọn nǹkan tí ó ń dajù kọ́ mi. So ibi bẹ́ẹ̀ ni mo máa ń lọ jù. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lò, mo máa ń lò dáadáa torí mo láì kí máa gbé ẹnu sí, eh, ara ike tó máa fi, tí mo fi n mú nǹkan. So mo máa ń lo straw dáadáa, mo máa lọ pa ifamura dáadáa fi mú. So torí a mọ nǹkan tí ó ti wà lẹ́nu rẹ̀, ànd then ifamonra yẹn sì tún, ó sì tún wà save ju ìyẹn lọ. So mo máa ń lò ó dáadáadáadáa. Ó tiẹ̀ máa ń dùn, ó máa wà easy ẹ, ó máa ń rọ yan lọ́rùn láti lò. Ju kí máa dá gbogbo ẹ ṣorí lọ, so màá fi lo ọ̀pá ifamonra yẹn, òun ni màá fi mú. Àán, mo dẹ̀ máa ń fi ń ṣe eré nígbà mí tó jẹ́ wí pé màá ti jẹ gbogbo ẹ̀ tan, màá ti jẹ gbogbo ọ̀pá ifamanra yẹn bọ̀. Ìyẹn ni mo máa ń lò dáadáa tí mo máa fi mú. Torí mo tiẹ̀ sí i, ó, ó, ó jẹ́ kó rọrùn fún mi láti ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Ma kan màá mú, màá máa ṣe nǹkan mi, kò ní ṣe pé màá máa dá, so màá máa gbé gbogbo nǹkan tí mo mú yẹn, màá máa gbé e sórí. Rárá o, ọ̀pá ifamonra yẹn náà ni màá lò tí màá fi fàá, tí màá fi parí gbogbo nǹkan tí mo fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba ìméèlì aiwulo, mo máa ń gba dáadáa. Ìyẹn gan-an ti ẹ ló pọ̀jù nínú àwọn ìméèlì tí mo máa ń gba. Ọ̀un nà ló máa ń fa wípé mo máa ń wọ ìméèlì mi dáadáa kí n lọ wo, torí àwọn ìméèlì mi tó wà tó ní wúlò, i mi náà máa ń ja ẹ bọ́ sínú èyí tí èyí a'iwulo, ó máa ń bọ́ sínú ibi bẹ́ẹ̀. So, mo máa ń láìkí kí n wo gbogbo ẹ̀ dájú dájú kí n tó ní mo fẹ́ deleti àwọn ìméèlì mi. So, mo máa ń wò dáadáa, mo tiẹ̀ máa ń gba àwọn yìí, mo máa ń gba àwọn ìméèlì aiwólò yìí, mo máa ń gba dáadáa. Dáadáa ni ó dẹ̀ máa ń pò, o máa ń tóbi fifty ní ìgbà mi. Ìgbà mí o máa ń wọ seventy ní ìgbà mi, àmọ́ gbogbo ẹ náà ni mo máa ń deleti. Àwọn èyí tí ó bá ní wúlò fún mi, mo máa delete gbogbo wọn ní ẹyọ kọ̀ọ̀kan, torí àwọn mẹ́séjì tó bá wúlò fún mi kò le wọlé kí n sì lè tètè rí gbogbo ẹ̀ ní àsìkò. Àmọ́ mo maa n gba àwọn ìméèlì aiwó-aiwúlò yìí, mo máa ń gba gbogbo ẹ̀, mo máa ń gba gbogbo ẹ̀ dáadaa.

Mo máa ń lo ìrọrí méjì torí mo máa ń fi ìkan, mo máa ń gborile ìkan, mo dẹ̀ máa ń fọwọ́lé ìkan mi, ikejì. So méjì ni mo máa ń lo, ìrọrí méjì ni mo máa ń lo fi sùn. Ó máa ń wà ní easy way fún mi láti fi sùn torí mo like kí máa fẹyokan sùn. Iyẹn èyí tí mo fi sùn yẹn ó le tó ìgbà mi tó yẹ kó, ó máa ti lọlẹ̀ tọ́rùn wa, ó máa mọ́ òórùn mi, so máa change ẹ sí èyí tí mo ti lò ẹ̀. So ó máa ń wà easy fún mi láti lo ìrọrí méjì láti fi sùn. So òun ni mo máa ń lò dáadáadáà dáadáa torí tí ń bá tí ẹ lọ gan tí mo bá fi sọrí bẹ́ẹ̀dì mi, ó máa ń jẹ́ kí ó fine lójú, o máa jẹ́ kí everything kó wà okay ni ojú. So, mo máa ń lò dáadáa, mo máa ń lò dáadáadáa dáadáa fi ṣe àwọn ẹ-- fi sùn, or kí n fi rest, kí n fi jókòó, kí n fi relax. Mo máa ń lo àwọn ìrọrí yẹn dáadáa fi ṣe gbogbo nǹkan tí mo bá ń fẹ́

Yẹ́, mo kẹ́hin kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ nígbà táwọn ti ajọ́ n ṣìṣẹ́ tán bá mú ǹkan tí ò bá iṣẹ́ ta fẹ́ ṣe, ohun tí ò bá project tí a fẹ́ ṣe mu. So mo máa ń kọ̀ because kó má lè ní palára nínú iṣẹ́ tí a fẹ́ ṣe. A need láti ṣe àyẹ̀wò fínífíní, a need láti mo sì mojú tó fínífíní nínú gbogbo ǹkan tí wọ́n bá gbé wá. Kí n tó ní mo fẹ́ lọ, eh, gbé kalẹ̀ fún ẹni tí ó gbé iṣẹ́ fún mi. So mo máa ń kọ̀ wọ́n dáadáa, dáadáa. Àwọn èyí tí kò bá ní wúlò sí ǹkan tí a fẹ́ ṣe, mo máa ń kọ̀ gbogbo ẹ̀ lọ́ ẹ̀ ọwọ́ wọn. Àwọn èyí tó dè máa, tó máa n, tan máa n ṣe ná tòun ná bá da, mo máa ń gbà lọ́ wọ́n but. Most àwọn èyí tí wọ́n o bá, tí wọ́n bá ṣe tí ò bá da, mo máa ń fi bẹ́ẹ̀ kọ̀ ní ọwọ́ wọn pé kí wọ́n tún lọ ṣe ìwádìí wọn dáadáa délẹ̀dẹ́lẹ̀. Ìwádìí wọn kò tíì dé inú, kò ní, ẹ́hìn, àdojúti, àdojúkọ gidi lórí ẹ pé kí wọ́n tún lọ tún ìmí ṣe. So mo máa ń kọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Tó bá ṣe pé èyí tí wọ́n ti po pẹ̀lú omi, bó sì jẹ́ pé èyí tó jẹ́ pé ó dàbí sweetie, tó bá dàbí candy. Mo máa ń mu coffee dáadáa tó o máa ń jẹ́ káàárà mi jì gbé gbé dáadáa. Ó máa ń jẹ́ kí n wà, ẹ́, kí n wà ní ìlera ọkàn tó dájú láti fi ṣe iṣẹ́. So mo máa ń mu coffee lóore kóòre, bọ̀ mo jẹ́ kí ó pọ̀ jù ní ara mi torí ọ̀nà tó máa ń ní, ẹ́, effect tó máa ń kọ́ sí ti, ní body. Bo mọ máa ń mu lóore kóòre. To ba ye pé, ìṣẹ́ tí mo fẹ́ ṣe, ó fẹ́ gba kí n, kí n ṣe tán ní ọjọ́ yẹn. Máa mu coffee yẹn, ó máa jẹ́ kí n rí bí i wà, focus lórí nǹkan tí mo fẹ́ ṣe. So mo máa ń mu coffee dáadáa dáadáa ní ojoojúmọ́ ní, instant coffee yẹn mo máa ń mu. Oríṣiríṣi dè ẹ́ ni ó wà. Ó lè yii tó jẹ́ pé ó wà nínú ọra, ó lè tó jẹ́ pe ó wà nínú páálí, ó sì lè tó jẹ́ pé ó dàbí sweetie. So mo máa ń mu oríṣìí oríṣìí ní ibi iṣẹ́. So èyí tó bá ti bá, ẹ́, ẹ́, ilé-iyọ̀ ọkàn mi lọ̀ ni mo máa ń mu.

Mo máa ń mú àwọn èrò tuntun wá torí pé mo máa ń fi àkókò sí nǹkan tí mo bá fẹ́ ṣe. N o máa lọ ṣe ìwádìí tó, tó pọ̀ lórí àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Máa lọ wá, máa lọ ṣe ìwádìí lórí, lórí Íńtánẹ́ẹ̀tì ó kí n lọ síbi tí wọ́n máa ń kó ìwé pamọ́ sí, ibi bẹ́ẹ̀ ni màá ṣe lọ mú àwọn ìwé tí mo máa fà. So màá fi ríbi bẹ́ẹ̀ ṣe, màá rí ibi wá sí èrò gidi tí ó níṣe pé tí mo bá sọ́, àwọn èèyàn máa bínú sí. So mo máa ń ṣe ìwádìí dáadáa, mà á, mà á lọ béè lọ́wọ́ àwọn àgbàlagbà tó jù mí lọ tó ní mọ̀ nípa nǹkan tí mo fẹ́ ṣe. Mà á béèrè, mà á kọ́ ẹ̀kọ́ ni ara wọn, mà á bí wọn máa fún mi ní ìdáhùn. So màá wa lo gbogbo ẹ̀ pàpọ, oun ni màá fi wá sí ojú kan to jẹ́ pé èrò tí mo bá mú wá, èrò tuntun imi tí mo bá mú wá, ó máa, àwọn èèyàn tí mo bá sọ fún, wọ́n máa le bá mi gba. Báwo ni mo ṣe máa ń so èrò mi, èrò ọkàn mi, bí mo ṣe máa ń mú nǹkan tuntun tuntun wá nìyẹn.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ títè mi ní ọ̀nà tó, tó ní ìgbálárà mú. Mo máa ń darí àwọn dáadáa torí wípé ìrínisí ni ìṣe ni lọ́jọ̀ Tí wọ́n bá ṣe rí wọn sí, náà ni wọ́n ṣe bá wọn sọ̀rọ̀ sí. So mo máa ń jẹ́ kí wọ́n múra dáadáa. Tí wọ́n bá múra dáadáa tán, kí wọ́n gbàdúrà lára okùtukùtù, kí wọ́n gbàdúrà fún nnkan tí wọ́n fẹ́ ṣe. Àmọ́ mo máa ń jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò nípa ìlera wọn. Tí wọ́n bá ti ṣe àyẹ̀wò wọn nípa ìlera wọn tán, tí wọ́n bá ti fún mi ní report nǹkan tí kò ṣe wọ́n, bẹ́ẹ̀ ni màá ní kí wọ́n lọ ṣiṣẹ́, kí wọ́n lọ ṣe research. Àdẹ̀ tí wọ́n bá ti lọ ṣiṣẹ́, tí wọ́n bá ṣe ìwádìí, mo bá wípé "à o ti dá bá wọn heh ẹ", màá gbà lọ́wọ́ wọn. So mo máa ń darí wọn torí mo máa ń fún wọn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ìwúrí, mo máa ń fún wọn lọ́rọ̀ ìwú. Tí wọ́n bá ṣe dáadáa, màá yìn wọ́n, màá sì tún fi owó kún a, owó tí wọ́n gbà ni ọwọ́ mi. So mo máa ń darí wọn torí báwo nínú wọn òṣe ni mán dùn, nínú wọ́n máa dùn bí mo ṣe ń darí àwọn òṣìṣẹ́ títè mi nìyẹn o.

Ko sí ìgbà tí mo kì í kẹ́yìn, torí èmi jẹ́ ní tó je pé mo máa ń kọ́ ṣe ìwádìí kí n tó lè kọ nǹkan kan kalẹ̀, kí n tó rí mọ́ fẹ́ e submit kan kalẹ̀. So mo máa ń kẹ́yìn, mo máa ń jẹ́ ní tó máa ń kẹ́yìn láti ṣe gbogbo nǹkan yẹn. So rí, èèyàn gbọ́dọ̀ rọ́ inú jinlẹ̀ dáadáa, èèyàn gbọ́dọ̀ ṣe ìwádìí dáadáa, èèyàn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tó ti mọ̀jú èèyàn lọ, kí èèyàn tó lè kọ nǹkan kalẹ̀, kí ó má lè lọ gbà ẹ̀ ìṣekú ki mọ́ lọ se ìsekú ṣe sí inú nǹkan tí mọ́ fẹ́. So mo máa ń try àti find the-- ẹ̀ máa ń try àti wá ibi tí ó bá, tó bá gbádùn dáadáa dáadáa, àwọn, àwọn èèyàn ifesi ọ̀rọ̀ tó bá gbádùn dáadáa, mo máa ń wá láti ṣe kí gbogbo ẹ lè jọra wọn. Ko dí pè tí mo-- by the time tí ma fi gbé kalẹ̀, everything o máa wa òkè, ó máa gbádùn so, gbogbo wọ́n máa rí kà, ó máa ti gbọ́ ṣẹ́ tíì, bi mo ṣe máa ń ṣe nǹkan mi nìyẹn o.

Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi pé number one, mio ní laptop, mio ní ẹ̀rọ tí máa fi ṣiṣẹ́, ẹ̀rọ technology tí máa fi ṣiṣẹ́ tó jẹ́ laptop mio ní. And then iṣẹ́ tí mò ń ṣe ó need kí i ní ẹ̀rọ yìí torí ibíbẹ̀ ni màá ti rí gbogbo nǹkan tí mo fẹ́ ṣe mo ṣe. So mio ní and then kò dẹ́tún sí owó tí màá tún fi kọ. Àwọn ìdojúkọ tí mo rí ó ń pọ̀, ó ń pọ̀ gan tó jẹ pé ó ń dá, ó ń fún mi ní mi n lè rórun sun. So ìgbà mí wa to jẹ pé tón bá kọ mí nkan kò níyemi. Òhun náà ó máa ń fún mi ní wàhálà púpọ̀ ju tó jẹ pé ó máa ń stress mi out, ó máa ń jẹ́ kó rí máa fo mi. Àmọ́ gbogbo ẹ́ ju bẹ́ẹ̀ lọ náà ó máa ń jẹ́ kí inú mi dùn torí nǹkan tí mò ń ṣe ó ń mú inú mi dùn ni, nǹkan tí mo fẹ́ dídí ṣe. So mi ò kí ń fi bẹ́ẹ̀ gbé sí ọkàn lọ fá. So àwọn ìdojúkọ tí mo máa ń rí ní sometimes tí òjò bá ń rọ̀ mo lè máa rìbí lọ. Ìgbà mí tóorun bá ń mú ju, ta tó bá rẹ̀ mí jù náà mo ò ní rìbí lọ. Àwọn ìdojúkọ tí mo máa ń rí, ìgbà mí ẹni tí ó kọ́ wa ní ìwé náà lè má sì laround Àrà awọn ìdojúkọ tí ò wà níbí iṣẹ́ ti tèmi ni.

Mo máa ń lo wákàtí mẹ́jọ ní ibi iṣẹ́ lójoojúmọ́, mo máa ń lo wákàtí mẹ́jọ torí wípé àsìkò tí wọ́n fi kalẹ̀ pé ká máa fi ṣiṣẹ́ nìyẹn. A máa ṣe ìwádìí, a máa ń kọ report kalẹ̀ fún ọ̀gá láàdíẹ̀ ní ojojúmọ́ a máa ń kọ report fún. So wákàtí tí mo máa ń lò ní ibi iṣẹ́ náà nìyẹn. Ẹni tó bá, tí kò bá dé lọ, wọ́n máa ja owó rẹ̀ nínú iṣẹ́ tí ó ń ṣe tó bá di parí oṣù. Torí iṣẹ́ náà pọ̀ ta máa ń ṣe ní ibi iṣẹ́ náà, so wọ́n ti wá fi sí àkókò ta máa, tá máa kúrò ní ibi iṣẹ́. Though nínú àwọn àkókò ta máa ń lò ní wákàtí mélòó a máa ń lo eight hours, wákàtí mẹ́jọ la máa ń lò. Nínú wákàtí mẹ́jọ ta máa ń lò yẹn ná, o máa, a máa ń ní bíà wákàtí kan pé ká lọ fi jẹun, ká lọ fi relax. So ìyẹn ná wà lára àwọn wákàtí tá máa ń lò nani ibiṣẹ́. Ìgbà mìí wọ́n lè rán wa níṣẹ́, so bá ṣe máa ń lò ni ká lọ pé dé ní ibibe bọ̀. Iye tó ń fi kalẹ̀, wákàtí mẹ́jọ là máa ń fi ṣiṣẹ́ ní ibi iṣẹ́ lójoojúmọ́.

Ọjọ́ tí mo ń lò fún ìsinmi ọdọọdún kò lè ju ọjọ́ márùn-ún lọ, àbọ̀jọ́ mẹ́fà torí l-l-lákòókò a máa ń gba ọludé fún, eh, New Year, ọdún tuntun. Lẹ́èkejì, tí a bá ní, eh, ọludé, public ọludé, tí ó je wipé gbogbo òṣìṣẹ́ ló máa n ní ọludé yen ẹ̀, tí ìjọba bá sọ pé ká dúró nílé, a máa ṣe, bọ̀ ìgbà mìí wà tó sì jẹ́ pé, ó lè jẹ́ pé tí èèyàn bá ń lọ fún strike ló máa ń jẹ́ kí èèyàn ní ọludé àpàpàá n dodo. So kò, mi ò lè sọpàá tó pé a máa yé bá à le, eh, ìsinmi ní ọdọọdún. So mo ní ìsinmi, nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So a máa, ìgbà tí wọ́n bá tó sọ pé ọludé wa nàá ni gbogbo wa máa ní ọludé. Bo ṣe wà gangan nìyẹn sá. But ó máa ń lọ́ àwọn ọjọ́ kan tó fi kalẹ̀ pé dọ̀ọ́dọ̀ dọ̀ọ́dọ̀ àgbọ̀dọ̀ bí i ọjọ́, ọjọ́ ọdún New Year, àwọn ọdún àwẹ̀, ọdún ìṣínú, ọdún Kérésìmesì. So àwọn ọjọ́ yẹn a ti mọ̀ pé a máa ní ọludé gangan, ìsinmi máa wà fún gbogbo àwọn ènìyàn.

Èmi ò ní èyí te èmi fẹ́ràn jù torí gbogbo ohun tó bá gbẹnu mi kọ já, ni emi máa ń mu. So mo nífẹ̀ẹ́ sí vijumilk, mo nífẹ̀ẹ́ si hollandia, mo nífẹ̀ẹ́ sí àwọn minerals tuntun tó dùn, mo dẹ̀ nífẹ̀ẹ́ sí yogoti náà. So, mi ò ní ǹkan ẹyọkan tí mo ní mo like, torí gbogbo ẹ lódùn gbogbo ẹ sì ló ń ṣara lóore. So gbogbo ẹ̀ ni mo máa ń mu. Ìgbàmí tó bá sì ṣepe omi náà ni mo máa mu, mo máa mu omi. But èyí tí mo sì gbádùn jù, ohun náà ni paafe torí ó ní yogoti nínú, ó ní granula nínú, ó ní àwọn èso púpọ̀ ni órí rẹ̀. Torí rẹ̀ náà ló jẹ́ kí n fi like ohun dáadáa jù. But kò sé èyí tí èmi ò like nínú àwọn nǹkan mumu kò tí è sí, gbogbo wọn ni èmi like. Mi ò dẹ̀ ní èyí tí mi le mu, mo ò ní allergy kankan tí ó jẹ pé mi ò lè mú, kò sí nǹkan tí àfi àwọn èyí tí mi i mú rí nìkan dé lèru máa bá ń bọ̀. Gbogbo ohun, gbogbo àwọn nǹkan tó dùn, tó dùn, tó jẹ ohun tó ṣe é mú ṣara ni mo like jù.

Kò sí èyí tí mo fẹ́ràn nínú méjèèjì. Mo fẹ́ràn coffee, mo dẹ̀ fẹ́ràn tea. But èyí tí mo bá fẹ́ mu nínú rẹ̀ ó dá, ó dá jùkọ lórí, ehn, irú mood tí mo bá wà. So, ọ̀pọ̀ méjèèjì ni mo like and then méjèèjì ló ní ìgbà tí mo máa ń mu. Bí, nisinyi tí mo bá fẹ́ mu coffee níìsín, ó máa ń jẹ́ àárọ̀ kùtùkùtù torí kí n lè wà, kí n lè ní, àgbára tí màá fi ṣiṣẹ́ throughout ọjọ́ yẹn. But tí mo bá fẹ́ mu tea, ó máa ń jẹ́ bí ọwọ́ ìrọ̀lẹ́ tó jẹ́ pé mo ti fẹ́ máa lọlé. Tí mo kàn fẹ́ mu kí n fi rónú, kí n fi délé ni. But coffee yẹn àárọ̀ ni mo máa ń mu. So, màá fi ní energy tí màá fi ṣe gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe ní àárọ̀ ọjọ́ yẹn. Kíni o, but méjèèjì ló ní ìwúlò tó ń ṣe lára. Ó dà jẹ́ kí ìlera wa kó jí pépé. So, méjèèjì ni mo máa ń mu. Méjèèjì ni mo máa, méjèèjì náà ni mo fẹ́ràn jù. So, mo ò fẹ́ràn kan fún kan. Méjèèjì náà ni mo ń since to jẹ pé méjèèjì ni mo máa ń mu lójoojúmọ́ àwọn méjèèjì náà ni mo nífẹ̀ẹ́ sí gan.

Kò ń ṣe gbogbo àlá náà ni ọ̀ máa ń rántí, bọ̀ máa ń rántí àwọn àlá mi kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀ torí ó máa ń dẹ́rù bà mí nígbà mi. So àwọn èyí tí mo bá lá tí ó bá jẹ́ pé mo rántí tí mo bá jí, mo máa ń sọ fún, awon, òbí mi nípa àlá yẹn torí imi máa ń dẹ́rù bà mí, mí dè ní máa jálà tó jẹ́ pé kò wúlò. So mo máa ń fi rẹ́rìn-ín tí mo bá rántí tí mo bá jí. But mó máa ń rántí àwọn àlá mi lẹ́kọ̀ọ̀ kan, kò kì í ṣe gbogbo àlá ni mo máa ń rántí. But èyí tó bá fún mi pé mo ń rántí tó dẹ̀ tún, tó tún ń ṣe pé àlá yẹn ni agbára, màá sọ fún àwọn òbí mi nípa rẹ̀. So wọ́n máa tọ́ mi sọ́nà, wọ́n máa guide mi kí n má lè ṣi ẹṣẹ̀ gbé. So nínú àwọn àlá yẹn, mo máa ń rántí àwọn àlá yẹn dáadáa, dáadáa torí ó máa ń dàbí pé mo, mo, mo wà ní orí, orí ilẹ̀ ayé but mo ń sùn ní. Ǹkan tó máa ń rí ní lára mi nìyẹn. But mo máa ń rántí àwọn àlá tí mo máa ń lá, mo máa ń rántí àwọn àlá yẹn.

Mo máa ń dìbò rùn, mo máa ń wọ ìbòrùn dáadáa torí èmi ò lai ki àwọn aṣọ tó bá balẹ̀ wọ̀, tí ó bá dín ǹkan kó balẹ̀. So èmi máa ń lo ìbòrùn or scarf máa ń lo dáadáa. Torí pé personality titẹ mi nìyẹn, èmi ò láìkì rárá. Ó máa ń disturb mi, ó máa disturb mi tí mo bá fẹ́ ṣe iṣẹ́. So mo prefer kí n lo ìbòrùn torí máa rí bí, so sẹ́yìn máa rí bí ká bó bá ṣe wù mí ju kí n wọ àwọn nǹkan tó máa stress mi, tó máa jẹ́, tó máa dí èrò lọ́wọ́ fún mi, tó máa dí iṣẹ́ mi ṣe. So mo máa ń lo scarf dáadáa, mo kì í fi bẹ́ẹ̀ lo, mo kì í fi bẹ́ẹ̀ lo àwọn aṣọ tó máa stress mi. So ìbòrùn yẹn náà ni mo máa ń lò tí mo máa fi ri i ṣe torí èmi ò kí ń ṣí ara mi kalẹ̀. So ìbòrùn mo ma n sábà máa ń lò jù tí mo bá fẹ́ ṣe nǹkan, nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́. So mo máa ń lo dáadáa, mo máa ń lo, mo máa ń lo ìbòrùn dáadáá, dáadáá, dáadáá.

Mo fẹ́ràn ọjọ́ àìkú. Mo fẹ́ràn ọjọ́ àìkú nínú gbogbo àwọn ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀. And then, àkókò tí mo ṣì like jù ní gbogbo, tí mo fẹ́ràn jù, òun náà ni ọwọ́ alẹ́. Torí èmi nìkan ni mo máa wà nínú yàrá mi. Máa ma, màá ma tẹ diji mi tí mo ní, màá press fóònù. So, òun ni gbogbo a máa wà ní ayé ara mi. Kò ní ṣe pé àwọn ènìyàn máa disturb mi. So àkókò yẹn ni mo like jù nítorí màá rí bí i ro inú nǹkan tí mo fẹ́ ṣe, màá rí bí i ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe lásìkò tí ó de sẹ́ anybody tí ó máa disturb mi. Tó bá dẹ̀ jẹ́ pé mofẹ́ jẹun náà, ibi ibẹ̀ náà ni màá ti jẹun, màá gbá bó padà lọ sí ilé ìdáná kí n lọ fọ́. So àkókò yẹn kò sí pé ẹ̀yàn kankan máa disturb mi ní ọwọ́ alẹ́. So alẹ́ ni mo fẹ́ràn jù bí bà ti n di bí i ọwọ́ ago mẹ́jọ alẹ́, ìgbà yẹn ni mo máa ń like jù ní gbogbo ọjọ́. Torí màá rí bí i sùn, màá rí bí i ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe tí ó ní ṣe ẹ̀yán tí ó ní mi lára. Èmi nìkan pẹ̀lú nǹkan tí mo fẹ́ ṣe ni. So àkókò yẹn ni mo máa ń rí bí i ṣe àwọn nǹkan tó máa ń fún mi ní nǹkan tó wà productive. Àwọn àkókò yẹn ni mo máa ń ṣe.

Bẹ́ẹ̀ni mo ti dúró rí, mo ti dúró dáadáa torí ní ìgbà kan tí fóònù mi ò bàjẹ́, so mò rí ibiṣẹ́ kankan. Àmọ́, hééé, ní ọjọ́ mo gbádùn torí kò mọra kí n lè lo ẹ̀rọ ayára bí i aṣá yẹn fún ọjọ́ kan, kò mọra. Mo ti ẹ̀ ti wá dúró rí, but at the end of the day náà, mo tún padà tún survive rẹ̀ náà ni mo padà yín. Dóò kò, kò wa easy fún mi láti ṣe torí ẹ́mi mi ò bá le. Ó dàbí pé bóyá fóònù mi sọnù ni, fóònù mi ò dẹ́ sọnù, ó bàjẹ́ ni. So kò easy, gbogbo ẹ̀mí mi wà lórí àwọn app tí mo máa ń lò. Gbé ẹ̀mí mi wà níbẹ̀ bíi Twitter mi ni, bíi WhatsApp mi, bíi Facebook, gbẹ̀mí mi wà bẹ̀. Kò sí anybody tó pè mí. Fóònù, ẹ́ kọ́ọ̀lù kankan ò wọlé, kọ́ọ̀lù kankan ò jáde. Ko ilé ayé wà su yen kó dàbí pé eyàn wà níkìnní. So ó máa dàbí pé nǹkan ṣe mí ni tí mo bá lo fóònù mi bọ̀. Mo ti ṣe tó yẹ pé mo ò lo fóònù rí ọjo yẹn. Haa! Mo wá òkè bọ̀. At the end of the day, àtúnpadà gbádùn náà ni mo ṣe mí rí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ wọ́n lójú àmọ́ mo mọ̀ wọ́n dé inú. Mo mọ̀ wọ́n dáadáa. Ó ní nítorí èeyàn náà ò gbọ́dọ̀ tún gbọ́dọ̀ mọ àwọn arádúgbò rẹ̀ torí ó máa sọ̀yàn lẹ́nu pé kí nìkan tóún wá. So ìwọ̀nba tí wọ́n fi hàn mí náà ni mo mọ̀ wọ́n dáadáa. Mo mọ àwọn arádúgbò mi dáadáa. Gbogbo wọn náà ní ìwà rere, wọ́n sì ní ìwà àbùlọwọ̀, bo àwọn ìwà rere wọn yẹn o gan ju àwọn ìwà àbùwọ́n lọ. So èmi náà mọ bí wọ́n ṣe máa ń ṣe, èmi náà mọ̀. So mo mọ̀ wọ́n dáadáa kó ṣe pé mo mọ̀ wọ́n, àìṣe àjòjì sí ara wa. A mọ kí ara wa láárọ̀ kùtùkùtù, a máa ń sọ̀rọ̀, a máa ń ṣàwàdà, a máa ń ṣeré, àmọ́ ó ní ibi tí a máa ń ṣe gbogbo ẹmu. So mo mọ̀ wọ́n, mo mọ̀ wọ́n, mo dẹ̀ mọ àwọn family àwọn kọ̀ọ̀kan nínú wọn. Tan bá wọn àwọn wa, tí àwọn yẹn bá bèrè wọn náà, mo máa ń jíṣẹ́ fún wọn. Tí àwọn yẹn náà bá bèrè mi náà, àwọn náà máa ń jíṣẹ́. So mo mọ àwọn arádúgbò mi, mo mọ̀ wọ́n dáadáa. Mo mọ̀ wọ́n délédélé, mo dẹ̀ mọ ibi tí wọ́n ń gbé. Mo mọ àwọn ọmọ tí wọ́n bí, mo mọ àwọn ìyáwo wọn, mo dẹ̀ mọ àwọn ọkọ wọn náà, so gbọ́, mio kan mọ personal life wọ́n ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀ torí wọ́n ní pé ká lo seatbelt, mo máa lo seatbelt. Tí wọ́n ba ní tí wọ́n máa gbé pé traffic queue wà, pé ìdádúró kan wà, a máa du, a máa dúró, a máa se pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ìrìn, a máa a ní drive púpọ̀ jù. So, tan ba tí mọ́tò wa bá sì bàjẹ́ sójú ọ̀nà, a máa gbe àwọn sign, torí ani áwọ̀n sign to, sign board tó wà ní ẹ̀yìn boot, a máa gbé sí ìta pé caution o, kí gbogbo àwọn ọlọ́kọ̀ kan caution, kí wọ́n má ṣàárẹ̀ púpọ̀ jù torí mọ́tò wa yìí ó bàjẹ́ lọ́nà. So a máa gbé àwọn sign yẹn sí ìta fún wọn kí wọ́n lè fi rí. Tó bá si ṣe pé danger ni, kí awọ́n ná mo pe, ibi bàyìí danger, a máa n gbé àwọn sign yẹn náà sí ìta. To ba si jẹ́ pé traffic light wà ni, a máa ń tó bá ṣe pé torí gbogbo wa gbọdọ̀ mọ ǹkan tó tẹ̀lé traffic light, àwọn, àwọn iná tí traffic light ní, a gbọdọ̀ follow gbogbo wọn. So, mo mọ àwọn òfin tó de yàrá ọkọ̀, mo mọ̀ wọ́n dáadáa. So kí wọ́n lè bá lè ní accident, or kì n gbá ẹ̀eyan, ohun náà ni won fi ṣe àwọn òfin, mo dẹ̀ ń tẹ̀lé àwọn òfin náà.

Mo sì rí àwọn ọ̀rẹ́ mi ní àná, mo sì r'àwọn méjèèjì ní àná. So k'o n se pé ajijo pe gbogbo wa jọ ń lọ sí ilé ìwé kankan náà ni, a jọ ń receive class kankan náà ni, a jọ ń lọ sílé ekọ̀ kan, ta jọ ń gba ẹ̀kọ́ kankan náà ni. So mo sì rí wọn ní àná and then a dẹ̀ rí ra wa, a sọ̀rọ̀, we di si ra wa, a bá ara wa wí, a sọ̀rọ̀ motivation fún ra wa, àwọn ọ̀nà ìgbátá fi ṣe àwọn assignment tí wọ́n fún wa, a sọ̀rọ̀ tó ní ìlàpàá rere ní ara wa. Gnogbo wa sọ́rọ̀, a dẹ̀ tún ṣàwàdà náà. So mo sì rí àwọn ọ̀rẹ́ mi ní àná ní àlàáfíà ní inú ogo ọlá inú ọlá. So ko si anybody, aa gbé wa aburù sí ara wa, gbogbo wa làlàáfíà tó péye. So mo sì rí, mo rí wọn ní ìwòyí bí gbogbo àsìkò yìí ni àná. Mo rí àwọn méjèèjì ní àná tó ń ṣàwàdà tọ́ n ji pepé to n ṣeré. So yeah, i saw my two friends.

Rárá, mo fẹ́ràn yiyà àwòrán torí pé mio wà photogenic, so òun ò like ẹ. And then tí n bá fẹ́ ya àwòrán gan sef, ó máa ń depend lórí ẹ̀n òde tó bá wà níta or, ìgbà mí tí ó depend lórí mood mi. So kò n ṣe pé mo kan máa ń ṣàdédé pé mo fẹ́ ya, ẹ, àwòrán tí ì bá ṣe pé ó ní nǹkan tó, tó wà lẹ́yìn rẹ. So tó bá jé pé mò ń lọ sóde ni ìsìn, mo máa ní mo fẹ́ ya àwòrán. But to bá jé pé ó kọ́ ni wà yá àwòrán, miò kí ń ṣe eni to máa n yá torí mi ò like ẹ̀ dáadáa. I don't like it. Mio ò like kí n màá yá àwòrán lo far bá ẹ̀n torí ó má dà bí pé mi, mò kàn, mò kàn, n dàmu ara mi ni. Mi i kan de like kí n màá yá àwòrán. So n tó ṣẹlẹ̀ gangan ni yẹn. But tó bá jé pé òde wà or ti nǹkan mii wà to se pé boya eeyàn fẹ́ yá passport ti eeyàn need e fún àwọn nǹkan. So miò ní choice láti jẹ́ pé kí n fẹ́ekan yá, pa, ẹ́, yá àwòrán yẹn. But miò, miò fi bẹ́ẹ̀ like e at all at all.

Rárá, mo kì í ṣe ẹni tó máa ń ra oúnjẹ ní òpópónà. Mo ò fẹ́ràn rárá torí èmi láìki, k'emi máa da iná títè mí fúnra mi ju kí mo ra oúnjẹ ní ojú pópó lọ. Àmọ́ tó ba sẹ pé mo bá ń ṣe travel ni, mo máa niidi láti ra oúnjẹ torí àárọ̀ kùtùkùù ní máa ti kúrò nílé kì í ṣe pé èmi máa kúrò ile ní àsìkò tó bá wù mí kí lè bá bá ọkọ̀ ní gáràjì. So, mo máa ń láti ra oúnjẹ ní ojú ọ̀nà yẹn, ó, ó wá pẹ̀lú, e, condition that's why. But mo ò láìkí máa ra oúnjẹ ní ojú, ní òpópónà torí mo, mo lè dáná. Ó máa ń rí somehow tí mo bá rà á ní kinni. So, but ìgbà mìí tí ó bá rẹ̀ mí ju, mo ní choice láti kéé kin ra oúnjẹ ní òpópónà lọ. So, mo ò fi bẹ́ẹ̀ láìkẹ́, but íyen ò ní pé kí n má rà. Mo máa ń ra àwọn kòókàn kòókàn náà ni. Mo máa ra oúnjẹ yen náà ni ẹ́kọ̀ọ́kan bọ̀kọ̀kan. Kọ́ mọ̀ pé kí n rà wọ́n ní every time.

Kò sí èso tí èmi ò nífẹ̀ẹ́ sí. Èmi ò ní pé esókan bá ì ni, ìgbà mí mo máa mu ọsàn, ìgbà mí mo máa mu-- eh, mo máa jẹ pineapple, ìgbà mí mo máa jẹ apple, ìgbà mí ó sì lè jẹ́ pé, eh, watermelon ni mo máa jẹ. Ìgbà mí mo máa jẹ, ehm, èso mí tó jẹ́ pé wọ́n máa ti mix gbogbo wọn papọ̀. So, kò yẹ pé mo nífẹ̀ẹ́ èso ẹyọ kan, gbogbo èso lè mi nífẹ̀ẹ́ in as much tó bá yé pé àwọn èso tó wúlò ni ara ni. So gbogbo èso ni mo máa ń jẹ. Mi ní pé ẹyọ kan báyìí ni mo like nínú gbogbo èso. Gbogbo èso ni èso jẹ́. Gbogbo èsì ló ní ìwúlò tóri gbogbo wọn ló ní vitamin tí wọ́n ń add sí ìlera ara. So, mo máa ń like kí màa kókó jẹ ọsàn ní àárọ̀ àbí kii ṣe àti rí èso àbí apple ní àárọ̀ kùtùkùtù tí màá ti jí. So, ó máa fún mi ní energy láti fi ṣe ìṣe through out gbogbo ọjọ́. But gbogbo èso ni èmi máa ń jẹ. Èmi ò ní èso ẹyọ kan tí èmi ò lè jẹ o.

Èmi ò kí ń jẹ oúnjẹ tó kù o. Bọ̀dá ní pé daddy mi ló jẹ kú àbí mummy mi ló jẹ kú. Mo máa ń jẹ torí èmi like oúnjẹ hin dẹ̀ like ki oúnjẹ ko waste. So mo kì í máa ń jẹ, mo máa ń jẹ. Boba se pe ẹlòmii ló jẹ oúnjẹ àjẹkù. Èmi ò kí ń jẹ oúnjẹ àjẹkù torí mi ò like kí ẹmọ jẹ oúnjẹ àjẹkù torí ó yẹ kó bu oúnjẹ tó lè jẹ tán ní. Ó wa lọ bu èyí tó ju títí ẹ lọ. So mo kì í fi bẹ́ẹ̀ jẹ oúnjẹ àjẹkù. Tí ó bá ní pé daddy mi àbí mummy mi ló jẹ kalẹ̀, mo kì ń jẹ oúnjẹ àjẹkù torí ó máa dàbí ère pé woyà ń jí oúnjẹ, olóunjẹ ni àti wípé bí ẹni èèyàn ní ojúkòkòrò. So mo kì ń jẹ oúnjẹ àjẹkù dáadáa. Hmm oúnjẹ títí tèmi ni èmi máa ń jẹ. Òun tí ẹ̀kan lẹ gbà tí kìẹ́ máa jẹ oúnjẹ àjẹkù rárá. Ó máa dàbí pé èmi kọ́ ni mo ń l'óunjẹ. Ó máa dàbí wípé, ẹ́ nìyẹn oúnjẹ yẹn ti tutù, ó ní ẹni a òun ní nǹkan nínú, lẹ́ni ò fi jẹ mọ́. So mo ní i fẹ́ kíni mí fi jẹ oúnjẹ àjẹkù. Mo kì ń jẹ oúnjẹ àjẹkù k'árà o ni mo kì ń jẹ.

Bẹ́ẹ̀ni mo mọ bí wọ́n ti ń wẹ̀ náà ṣe bí. Èmi mo máa ń wẹ̀ fún ara mi. Mo mọ bí a ṣe ń wẹ́. Máa kọ́ ko gbé omi sí inú bucket lọ. Tí n báa ti gbé omi bucket máa wa lọ sí balùwẹ̀. Màá lo ibẹ̀, màá bó aṣọ tí mo wọ̀, màá dé wọ́. Màá mú kọ̀inkọ̀in tí mo fẹ́ fi wẹ àtọ̀ṣẹ tí mo fẹ́ fi wẹ. Màá fi ọṣẹ sínú kọ̀inkọ̀in. Tí n báa fọ́ ọmọ mi, fọṣẹ sínú kọ̀inkọ̀in. Màá kọ́kọ́ domi sára kí n tó fi kọ̀inkọ̀in gbó ara mi. Tí n báa dẹ́ẹ̀ ti gbó ara, màá fọ́ gbogbo oríke oríke ara mi. Tí n báa ti fọ gbogbo, màá kọ́ko bẹ̀rẹ́ láti orí. Tí n báa fo orí tán, màá fo ojú mi tán, ti n bàá fo oju tán, màá bọ́ sórí ọrùn mọ́ gbogbo ara mi. Gbogbo àyà mí mọ́ ìkun Màá fo ìdodo mi, màá fọ́ ibí navel nínú ìdodo mi. Torí ibẹ́yẹ̀n kòi fi bẹ́ẹ̀ mọ́. Àwọn ènìyàn e fi bẹ́ẹ̀ tètè mọ̀. In máa fọ ìbẹ́. Tí n báa fọ ìbẹ́, màá fọ àwọn abiyà mi mọ́ bí, èjìká mọ́ bí, eh, orígun, apá nbì bayi Màá fọ gbogbo e. Tí n báa fẹ́ fọ gbogbo e, màá dẹ́ ẹ́ mú du Màá fọ ìdí mi níwájú àtẹ́yin pẹ̀lú omi àtọ̀ṣẹ. Màá fọ gbogbo ẹ ná. Màá dẹ́ fọ ẹsẹ̀ mi. Màá fọ gbogbo oríke oríke gbogbo ara mi. Bi émi ṣe máa ń wẹ̀ ni tèmi. Ẹlùmii lẹ̀ ní bí owuń ṣe máa ń wẹ̀ but Bí gbogbo eẹ̀yàn ṣe máa ń wẹ̀ náà ṣa nìyẹn. So bi mo ṣe máa ń wẹ̀ ni.

Mo máa ń lọ ń sùn ní ago mẹ́wàá àbágo mọ́kànlá nígbà mi, má dẹ́ ji ni ago mẹ́ta àbágo mẹ́rin ní òru. Ki n ṣa ní àkókò tí mo máa ń fi sùn ò kin wọ bóyá bi ago mẹ́ta lọ, si àgo wákàtí mẹ́ta sí wákàtí mẹ́rin ni mò ń máa ń fi ń sùn ní ojoojúmọ́. Mo dè máa ń wà okay torí ó ti mọ̀ mí ní ara. Ó ni àwọn nǹkan tí mo máa ń ṣe lóru, ó ni àwọn nǹkan tí mo máa ń ní pé kí n ṣe lóru tó máa ń tó jẹ́ pé òru ni mo gbọdọ̀ ṣe, mo gbọdọ̀ ṣe ní ojúmọ́mo. So, àkókò tí mo máa ń sùn náà ni àkókò tí mo lè ríbi ríbi sùn tí màá gbádùn orun mi. Àkókò yẹn náà ni mo máa ń sùn. So, ti má ti jí báyẹn, mo máa ń ṣe àwọn nǹkan kan ní táìmù but tó bá ti ń di bí i ọwọ́ ago mẹ́wàá sí mọ́kànlá, ìgbà yẹn ni mo máa ń múra pé mo fẹ́ lọ sùn. Ma dẹ́ ẹ̀, mo dẹ̀ máa sùn bóyá bí i wákàtí mẹ́ta ìgbà mí, wákàtí méjì gan-an ní ìgbà mìí ì ni mò ń máa ń fi sùn, nígbà mìí ì, tí màá kan ji mà á ṣe nǹkan tí mo fẹ́ ṣe but most time. Is either i go to bed ní ago mẹ́wàá àbí kí n lọ ní ago mọ́kànlá.